Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ ní gbogbo ọjọ́. Ó jẹ́ ọ̀nà tí mo fi máa ń sinmi, mo sì tún máa ń lò ó láti ronú dáadáa. Nígbà tí mo bá jókòó, mo máa ń pa gbogbo ohun tó ṣẹlẹ̀ yíká mi sílẹ̀. Mo sì máa ń gbìyànjú láti fojú inú ro ohun tí mo fẹ́ ṣe tàbí ohun tí mo fẹ́ yí padà nínú ìgbésí ayé mi. Èyí máa ń jẹ́ kí inú mi balẹ̀, mo sì máa ń ní ìtara rere. Nígbà mi, ẹ̀rọ ìdákẹ́jẹ́ ràn mí lọ́wọ́ láti yanjú ìṣòro. Bí mo ṣe ń ro ní ìdàkejì, ó rọrùn fún mi láti ṣe àkíyèsí ohun tó ṣe pàtàkì jùlọ. Mo sì tún lè rí ọ̀nà tuntun láti ṣe ohun tí kò tọ́ tàbí tí kò da. Ó tún jẹ́ ọ̀nà tí mo fi máa ń ṣe àtúnṣe ara mi kí n lè ní ìmọ̀lára pé mò ń lọ ní ìtẹ̀sọ́nà tó dáa. Mo tún máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ láti tú ìbànújẹ́ kúrò lórí mi. Nígbà tí mo bá ní ìròyìn inú tó kù, mo máa ń jókòó kí n sì rò ó pẹ̀lú ìdákẹ́jẹ́ torí mo mọ̀ pé nígbà tí inú mi bá balẹ̀, mo máa lè ṣe ohun tó dáa to dáa jù. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ tún ràn mí lọ́wọ́ láti mọ ohun tí mo fẹ́ ṣe lórí ọjọ́ iwájú kí n lè gbérò ìgbésẹ̀ mi dáadáa. Ní gbogbo ìgbà, mo máa ń fi ẹ̀rọ ìdákẹ́jẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà kan láti tura, láti rò dáadáa kí n sì lè ní ìtara rere fún gbogbo ohun tí mo fẹ́ ṣe. Ó jẹ́ apá pàtàkì nínú ìgbésí ayé mi. Mo sì mọ̀ pé gbogbo ènìyàn lè rí ìrírí tó da nínú rẹ̀ torí ó máa ń ràn wa lọ́wọ́ láti ní ìlera ọ̀kan àti láti ṣe ohun tó ṣe pàtàkì.

Mo jẹ́ ẹni tí a bí ní oṣù kẹwàá tí à ń pè ní October ní èdè gẹ̀ẹ́sì. Oṣù yìí jẹ́ oṣù tí mo nífẹ̀ẹ́ gan torí pé ó jẹ́ àkókò ìyípadà àti ìtẹ̀síreere. Nígbà tí mo bá rántí ibi ìbí mi, mo máa rántí gbogbo ìrírí tó ti ṣẹlẹ̀ lọ́dọọdún, mo sì máa ń ro ohun tí mo fẹ́ ṣe fún ọjọ́ iwájú. Oṣù kẹwàá tún jẹ́ oṣù tí a fi máa ń súnmọ́ ìparí ọdún, torí náà ó jẹ́ kí n ní ìmọ̀lára àtúnṣe àti ìgbà tuntun. Ní oṣù kẹwàá, mo máa ń fẹ́ràn láti darapọ̀ mọ́ ẹbí àti ọ̀rẹ́ mi. A máa ń ṣe àjọyọ̀ kékeré, mo sì ní ìtara si láti rántí àwọn ohun tó ṣe pàtàkì fún mi. Nígbà mi, ó tún jẹ́ àkókò tí mo máa ń lò láti ro ohun tí mo fẹ́ ṣe, láti gbèrò ohun tó ṣe pàtàkì gan àti láti ṣe àtúnṣe sí ara mi nínú gbogbo ohun tí mo ń ṣe. Mo tún ní ìfẹ́ sí àyíká oṣù kẹwàá torí pé ojú ọjọ́ máa ń rọrùn tí ó ń ṣì ń ṣe gbádùn. Ó máa ń jẹ́ kí n ní ìtara rere. Mo sì tún máa ń ní ìmọ̀lára ìtẹ̀síreere fún ara mi àti fún àwọn tó wà ní àyíká mi. Oṣù yìí tún jẹ́ àkókò tó dáa láti ṣe ìpinnu fún ọjọ́ iwájú kí n lè ṣiṣẹ́ lórí ohun tí mo fẹ́ kí n lè ṣe àṣeyọrí. Ní gbogbo rẹ̀, mo lè sọ pé bí mo ṣe bí ní oṣù kẹwàá, ó tún jẹ́ apá pàtàkì nínú ìgbésí ayé mi. Ó kò mi láti rántí ohun tó ṣe pàtàkì kí n lè ọjọ́. So oṣù kẹwàá ni wọ́n bí mi tí à ń pè ní oṣù October léèdè gẹ̀ẹ́sì. Mo dẹ́ fẹ́ràn oṣù yìí gan ni.

Bẹ́ẹ̀ni, mo má n ṣe ìwádìí àwọn alábàṣiṣẹ́pọ̀ mi. Níbi iṣẹ́ mo mọ̀ pé kò ṣe é ṣe kí a ṣiṣẹ́pọ̀ dáadáa tí a kò bá mọ ẹni tí a ń bá ṣiṣẹ́ tàbí ohun tí wọ́n n ṣe dáadáa. Torí náà mo má n gbìyànjú láti mọ ìtàn wọn, bí wọ́n ṣe ń ṣiṣẹ́ àti ohun tí wọ́n n ṣe dáadáa. Èyí má n ràn mí lọ́wọ́ láti mọ̀ bí a ṣe lè ṣiṣẹ́pọ̀ dáadáa kí ìbáṣepọ̀ wa sì lè lọ ní ìmọ̀lára rere. Nígbà tí mo bá ṣe ìwádìí, mo má n wo ìrírí wọn, ohun tí wọ́n mọ̀ àti bí wọ́n ṣe ń bojútó iṣẹ́ wọn. Mo tún má n gbìyànjú láti mọ ohun tí wọ́n fẹ́ àti ohun tí wọn kò fẹ́ kí n lè ṣiṣẹ́pọ̀ ní ọ̀nà tó yẹ tí yóò jẹ́ kí gbogbo wa ní ìbáṣepọ̀ tó dáa. Èyí è tún jẹ́ kí a mọ ohun tí a lè gbé gbẹ́kẹ̀lé lórí tí a sì lè ṣe àtúnṣe nígbà tó bá yẹ. Mo tún má n lo ìwádìí láti kọ́ ẹ̀kọ́ tuntun láti ọ̀dọ̀ alábàṣiṣẹ́pọ̀ mi. Nígbà míì wọ́n má n fún mi ní ìmọ̀ràn tàbí àpẹẹrẹ tó dá tó lè ràn mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ mi dáadáa. Nígbà tí mo bá mọ ẹni tí mò n ṣiṣẹ́pọ̀ dáadáa, ó má ń jẹ́ kí a ní ìtara àti ìmọ̀lára rere tí gbogbo wa sì lè ṣe ohun tó dáa pọ̀. Ni gbogbo ìgbà ìwádìí àwọn alábàṣiṣẹ́pọ̀ jẹ́ ohun pàtàkì gan nínú iṣẹ́ mi. Ó má ń ràn mí lọ́wọ́ láti mọ ohun tó ṣe pàtàkì, láti ṣiṣẹ́pọ̀ pẹ̀lú ìbáwọ̀ àti láti ní ìtara rere. Èyí tún má ń jẹ́ kí iṣẹ́ wa lọ dáadáa kí a sì lè ṣe àṣeyọrí pọ̀ ní gbogbo ohun tí a bá n ṣe. So bẹ́ẹ̀ni mo má n ṣe ìwádìí àwọn alábàṣiṣẹ́pọ̀ mi dáadáa.

Ní Nàìjíríà, gbogbo ènìyàn ní ọjọ́ mẹ́ta fún ìsinmi ọdún gẹ́gẹ́ bí ìlànà ìṣe. Ìsinmi ọdún yìí jẹ́ ọ̀nà tí a fi ń sinmi lẹ́yìn ọdún iṣẹ́ kí a lè tura kí a sì ní àkókò pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́. Àwọn ọjọ́ ìsinmi ọdún yìí ní ọ̀nà pàtàkì gan an. Ó n jẹ́ kí ènìyàn lè yọ ìbànújẹ́ àti ìrọ̀rùn inú kúrò lórí ara wọn. Nígbà tí mo bá ní ìsinmi ọdún, mo máa ń gbìyànjú láti sinmi dáadáa. Mo sì tún máa ń lo àkókò yẹn láti ro ohun tí mo fẹ́ ṣe lọ́dọọdún tó ń bọ̀. Èyíi tún ràn mí lọ́wọ́ láti ní ìtara rere àti láti fi àkókò dáadáa lórí ara mi. Ní gbogbo ìsinmi ọdún, mo tún máa ń lo àkókò láti darapọ̀ mọ́ ẹbí àti àwọn ọ̀rẹ́ mi. A máa ń ṣe àjọyọ̀ díẹ̀díẹ̀. Mo sì ní ìtara sí i láti rántí ohun tó ṣe pàtàkì fún mi. Ìsinmi ọdún jẹ́ àkókò tí ó dáa fún ìgbádùn, fún ìtẹ̀sí rere àti fún ìmúlòrúkọ rere. Nígbà tí mo bá parí ìsinmi ọdún, mo máa ń padà sí iṣẹ́ pẹ̀lú ìtara tuntun. Mo sì máa ń ṣiṣẹ́ dáadáa. Ó jẹ́ ọ̀nà kan láti tún ṣe àtúnṣe sí ara mi àti láti ro ohun tó yẹ kí n ṣe ní ọdún tó ń bọ̀. Ní gbogbo rẹ̀, àwọn ọjọ́ mẹ́ta ìsinmi ọdún yìí ó jẹ́ pàtàkì gan an nínú ìgbésí ayé iṣẹ́ mi. Ó máa ń ràn mí lọ́wọ́ láti tura kí n lè ní ìtara rere àti láti fi àkókò dáadáa lórí ara mi àti àwọn tó wà ní àyíká mi. Bẹ́ẹ̀ni, mo máa ń ní ọjọ́ tí mo máa ń fi sinmi ní ọdọọdún.

Rárá, n ó ti fún ẹ̀jẹ̀ rí rárá. Mo mọ̀ pé ẹ̀jẹ̀ jẹ́ nǹkan pàtàkì gan torípé ó ran àwọn ènìyàn lọ́wọ́ láti gba ìlera tó da. Ṣùgbọ́n títí di báyìí, mi ò tí ì ní àǹfàní láti fún ẹ̀jẹ̀ rí. Ó ṣeéṣe kó jẹ́ pé ní ọjọ́ iwájú mo máa fẹ́ ṣe torípé ó jẹ́ ọ̀nà kan láti ran àwọn tó nílò lọ́wọ́. Fún mi, fífẹ́ ẹ̀jẹ̀ jẹ́ ọ̀nà tó da torípé ó lè yọ ìṣòro àti ìbànújẹ́ kúrò lórí àwọn tó nílò rẹ̀. Nígbàtí mo bá rò nípa fífẹ́ ẹ̀jẹ̀, mo máa mọ ìtẹ̀síreere tí mo lè ní. Ó tún jẹ́ ọ̀nà kan láti fi hàn pé mo ní ìfẹ́ sí àwọn ènìyàn, mo sì fẹ́ ṣe àǹfàní fún gbogbo wa. Ṣùgbọ́n títí di báyìí, mo kàn rántí pé mi ò tí ì fún ẹ̀jẹ̀ rí. Mo sì ní ìtara láti ṣe é ní ọjọ́ iwájú tí mo bá ní àǹfàní. Ó jẹ́ ọ̀nà kan láti ní ìlera rere, láti ran àwọn ènìyàn lọ́wọ́ àti láti ní ìtara rere fún ara mi àti fún àwọn tó wà ní àyíká mi.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú ìbáwọ̀ àti ìfààmọ́. Nígbà tí mo bá ń ṣiṣẹ́ pọ̀, mo máa ń gbìyànjú láti mọ ohun tí wọ́n fẹ́ àti ohun tí wọn kò fẹ́, kí a lè ṣe iṣẹ́ pọ̀ dáadáa. Mo tún máa ń ṣiṣẹ́ pẹ̀lú wọn ní ọ̀nà tó jẹ́ pé gbogbo wa ní ìtara àti ìmọ̀lára rere. Ní gbogbo ìgbà, mo máa ń gbìyànjú láti jẹ́ ẹni tó ní sùúrù. Bí ẹnìkan bá ní ìṣòro tàbí àìletò sí ohun kan, mo máa ń gbìyànjú láti ràn án lọ́wọ́ kí a sì lè yanjú ìṣòro náà papọ̀. Mo tún máa ń ráyè láti fi ẹ̀rọ mi hàn kí n lè fi ìmọ̀ràn tàbí àpẹẹrẹ tó dáa fún wọn. Mo tún ń gbìyànjú láti ṣe àfihàn ìbáwọ̀ sí gbogbo wọn. Bí mo ń ṣe ń ṣiṣẹ́ pọ̀, mo mọ̀ pé ìbáṣepọ̀ tó dáa jẹ́ kókó fún ìṣeyọrí iṣẹ́. Èyí tún mọ̀ sí pé gbogbo wa máa ń gbọ́ ara wa, a máa ń dáhùn fún ara wa ní ìtẹ́lọ́rùn, a sì tún máa ń ṣe àtúnṣe nígbà tó bá yẹ. Ni gbogbo ọjọ́, mo máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú wọn ní ìmọ̀lára rere, mo sì tún máa ń ṣe àtúnṣe sí ohun tí mo fẹ́ ṣe pẹ̀lú wọn. Ó ṣe pàtàkì pé gbogbo wa ní ìtara rere àti pé a máa ń ṣiṣẹ́ pọ̀ dáadáa torí pé ìṣeyọrí iṣẹ́ dá lórí bí a ṣe bá ara wa ń ṣiṣẹ́. Ní ìparí, mo lè sọ pé mo ní ìrírí dáadáa nínú ṣíṣe pọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi. Ó ràn mí lọ́wọ́ láti ṣiṣẹ́ pọ̀, láti ní ìbáwọ́ àti láti ṣe ohun tó dáa fún gbogbo wa. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi dáadáa ní ìbáṣepọ̀ rere.